Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi lọ́pọ̀lọpọ̀ torí pé mo ti kọ ara mi pé kíkó software sílẹ̀ láì ṣe ọbdéètì lè fa ìṣòro tó pọ̀ ju ohun tí ènìyàn rò lọ. Èmi kìí ṣe ẹni tí ń dúró de ìṣòro kí ó tó gbìmo. Mo ń fẹ́ kí ǹkan lọ dáadáa láti ìbẹ̀rẹ̀. Mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀rọ pàtàkì jùlọ bí kọ̀ǹpútà, fóònù àti gbogbo áàpù tí mo fi ń ṣe iṣẹ́ lójoojúmọ́. Nígbà tí ìkìlọ̀ ọbdéètì bá jáde, mi ò máa ń fojú kó. Mo máa ń ka ohun tí ọbdéètì náà mú wá bóyá ààbò ni, àtúnṣe, àṣìṣe tàbí àfikún tuntun. Tí ó bá jẹ́ ọbdéètì ààbò, mo máa ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé ààbò kọ̀ǹpútà mi ṣe pàtàkì gan. Mo tún ní àṣà pé kí n máa ṣe ọbdéètì ní àkókò tí mo bá ń ṣiṣẹ́ púpọ̀. Mo máa ń yan àkókò tí mo ti parí iṣẹ́ ọjọ́ tàbí ní ìparí ọ̀sẹ̀ kí ọbdéètì má bàá jẹ́ ìṣe mi. Sáájú ọbdéètì pàtàkì, mo máa ń ṣe bákọọ̀pù gbogbo fáìlì mi kí n má bà á pàdánù ohun kankan tí ó ṣe pàtàkì nípa sọfituweẹ, iṣẹ́ bí àwọn ìrínisẹ́ iṣẹ́ áàpù, ìṣàkóso tàbí ètò tí mo fi ń bá oníbàárà sọ̀rọ̀. Mo máa ń ṣọ́ra gan, mo kì í ṣe ọbdéètì tuntun lẹ́sẹ̀kẹsẹ̀ bí kò bá ń ṣe dáńdán. Nígbàmii, mo máa ń dúró dié kí n rí àwọn miran ṣe torí pé gbogbo ọbdéètì ni ò dá lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n tí mo bá ríi pé ó dájú, mo máa ṣe é pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo tún mọ̀ pé ìmúdójúiwọ̀n kì í ṣe fún áàbò nìkan, ó tún mú iṣẹ́ rọrùn. Ọ̀pọ̀ ìgbà lẹ́yìn ọbdéètì, mo máa ń rí pé kọ̀ǹpútà mi ń ṣiṣẹ́ yára, áàpù gan tí ń dà mí loro tẹ́lẹ̀ ti dà tàbí pé mo ti rí àfihàn tuntun tí mo kọ́ ní rí rí tẹ́lẹ̀. Èyí máa ń jẹ́ kí n rí updéètì gẹ́gẹ́ bí ìdókòwò wọn sí ìtùnú ara mi. Mo tún ní àṣà pé kí n má ṣe gba gbogbo áàpù lọ́wọ́ àṣẹ updéètì láì f'ọwọ́ yí. Diẹ nínú wọn jẹ́ kí updéètì lè fa òyì páápàá àwọn áàpù ààbò. Ṣùgbọ́n fún àwọn ẹ̀mí, mo fẹ́ ṣe ìyẹ́wò wọn kí n tó f'ọwọ́ sí torí pé mo fẹ́ mọ ohun tí ó wà nínú ẹ̀rọ mi. Ni kọkòtààrà, mo máa ń ṣe updéètì sọfituweẹ mi déédé, uldéètì ààbò lẹ́sẹ̀kẹsẹ̀, updéètì mi ní àkókò tí kò ní bà á jẹ́ ìṣe. Mo máa ń ṣe bákọọ̀pù sáájú ọbdéètì pàtàkì. Mi ò fẹ́ kí ẹ̀rọ mi jẹ́ ẹ̀rọ tó kú sílẹ̀. Ni ìparí gidi, ìmúdójúiwọ̀n sọfituweẹ jẹ́ apá kan ìgbàgbépọ̀ mi pẹ̀lú iṣẹ́ àti ààbò ara mi. Mo wò ó gẹ́gẹ́ bí ìṣòro tàbí ìdẹ́rùn. Mo wò ó gẹ́gẹ́ bí ìtọ́jú ara ẹni. Ẹ̀rọ tí mò ń lò ló ń ṣiṣẹ́ fún mi lójoojúmọ́ torí náà ó tọ́ sí kí n tún un ṣe kí sì jẹ́ kó dá ní gbogbo ìgbà.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú dá lórí ìtẹ̀síwájú, ìdúróṣinṣin àti ìtẹ́lọ́rùn ara ẹni. Mi ò fẹ́ kọ́ kó jẹ́ pé mo kàn ń ṣiṣẹ́ láti gba owó nìkan. Mo fẹ́ ṣiṣẹ́ láti yọ, yọ la, mo fẹ́ ṣiṣẹ́ tí yóò dá mi lórí, tí yóò sì jẹ́ kí n rí pé mò ń fi ìta, ìtànkálẹ̀ rere sí ayé. Kíkọ́ ara ẹni, kíkọ́ ara ẹni mo fi bẹ̀rẹ̀. Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú dá lórí ìtẹ̀síwájú, ìdúróṣinṣin àti ìtẹ́lọ́rùn ara ẹni. Mi ò fẹ́ kọ́ kó jẹ́ pé mo kàn ń ṣiṣẹ́ láti gba owó nìkan. Mo fẹ́ ṣiṣẹ́ láti yọ, yọ la, mo fẹ́ ṣiṣẹ́ tí yóò dá mi lórí, tí yóò sì jẹ́ kí n rí pé mò ń fi ìta, ìtànkálẹ̀ rere sí ayé. Kíkọ́ ara ẹni, kíkọ́ ara ẹni mo fi bẹ̀rẹ̀. Mo tún fẹ́ dàgbà nínú ipa tí mò ń ṣe. Kíì ṣe pé mo fẹ́ akọ́lé nìkan ṣùgbọ́n mo fẹ́, mo fẹ́ ìdájọ́, ìgbọ́kàlẹ̀ àti ojúṣe tó tóbi. Mo fẹ́ jẹ ẹni tí àwọn èèyàn lè gbẹ́kẹ̀lé, ẹni tí a lè fi ṣe, a lè fi iṣẹ́ pàtàkì lé lọ́wọ́ tí yóò sì ṣe dáadáa láìsí ìtẹríba. Ìdarí ni mo tún wò lóju, lọ́jọ́ iwájú. Mo fẹ́ kọ́ bí a ṣe ń darí ènìyàn dáadáa. Kì í ṣe pẹ̀lú ìbànújẹ́ tàbí ìbẹ̀rù ṣùgbọ́n pẹ̀lú ìmúlò ọgbọ́n, ìgbọ́ra àti ìbáṣepọ̀ rere. Mo gbogbo, mo gbàgbọ́ pé olórí gidi kì í ṣe ẹni tí ń pàṣẹ lásán. Olórí gidi ni ẹni tí ń kọ́ àwọn, àwọn ẹ̀mí sókè tí ń jẹ́ kí gbogbo ènìyàn dàgbà pọ̀ nípa owó àti ìdúróṣinṣin. Ètò mi ni pé iṣẹ́ mi máa ń jẹ́ ohun tí mo lè fẹ́ gbá ayé dáadáa láìsí ènìyàn lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ kí n lè ṣètò ìṣúná, kí n lè fi owó pamọ́, kí n sì lè ṣe ìdókòwò díẹ̀ díẹ̀. Kí owó má ṣe jẹ́ ìṣòro ṣùgbọ́n kò jẹ́ èyí sì tí ń ràn mí lọ́wọ́ láti dé ibi tí mò ń lọ. Mo tún rò nípa ayé àti ìrìnàjò iṣẹ́. Ni ọjọ́ iwájú mo fẹ́ di ara mi mo ibi kan ṣoṣo. Mo fẹ́ ní ayé àyè láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn láti orílẹ̀ èdè mi láti kọ́ àṣà tuntun kí n sì rí ayé gbọ́. Èyí máa ń, èyí máa ń fa ọpọlọpọ. Ó sì mú kí ìrírí iṣẹ́ jinlẹ̀. Ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn jẹ́ apá kan pàtàkì nínú ẹ̀rọ mi, nínú èrò mi. Mo fẹ́ ṣiṣẹ́ níbi tí ìbáṣepọ̀ dára, tí ìbọ̀wọ̀ fún ènìyàn wà tí gbogbo ènìyàn sì ń rí ara wọn gẹ́gẹ́ bí apá kan, ẹgbẹ́ kan. Ayé kúkúrú ju ká fi ṣiṣẹ́ níbi tí ìbànújẹ́ àti ìjẹ́gbọ́n wà. Nípa ìtẹ́lọ́rùn ara ẹni, mo fẹ́ kí iṣẹ́ mi má bàá jẹ́, má bàá jẹ́ ìlera mi tàbí ìgbésí ayé mi, ìgbésí ayé ara ẹni. Mo fẹ́ dọ́gba láàárín iṣẹ́ àti ìsinmi kí n lè ní àkókò fún ẹbí, àwọn ọ̀rẹ́ àti ara mi. Iṣẹ́ tí ń pa ènìyàn hú kì í pẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí ń fún ènìyàn ní ìtẹ́lọ́rùn máa ń pẹ́. Ni kókó ta ẹ̀rọ èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni kí n má a kọ́, kí n má a kọ́ ẹ̀kọ́ tuntun lọ́wọ́lọ́wọ́, kí n dàgbà nínú ipá tí àti ojúṣe, kí n kọ́ ọgbọ́n ìdarí èèyàn. Bẹ́ẹ̀ mò máa ń ṣe dáadáa, mo dọ́gba mo sì ń fi nǹkan rere ṣe ayé.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń ba àkókò tó ìṣẹ́jú forty-five sí wákàtí kan. Mi ò fẹ́ kó kúrú jù bẹ́ẹ̀ lọ, mi ò sì fẹ́ kó gùn jù bẹ́ẹ̀ lọ. Àkókò yìí dá mi, ó ń dá mi lórí jùlọ. Mi ò f-- mi ò fi ìṣẹ́jú twenty-five, twenty lọ sí twenty-five jẹun gidi, jẹun ní ìtẹ́lọ́rùn kí sì, kí sì jẹ́, kí sì má jẹ́ yara yara. Mo kọ arà mi pé kí n jẹun, kí jẹun lọ́wọ́, lọ́wọ́ kí n fọkàn tán sí oúnjẹ, kí n má sọ, kí n má ṣe wo fóònù jù. Ìdí náà pé jíjẹ pẹ̀lú ìmúrásílẹ̀ máa ń jẹ́ kí inú dùn, kò sì hàn mí lọ́wọ́ láti má jẹun. Lẹ́yìn jíjẹun, mo fi ìṣẹ́jú mẹ́wàá fún ìsinmi ọpọlọ. Nígbà tí mo bá rìn diẹ́, mo lè jókòó ní ibi tó dákẹ́ kí n gbọ́ orin pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìyẹn, ìyẹn ń jẹ́ kí ẹ̀jẹ̀ yí ká dáadáa, ó sì tún ìyọra tí jíjẹun lè mú wá. Mo fi ìṣẹ́jú márùn-ún sí mẹ́fà sí ìtò àmi fún apá kejì ọjọ́, ṣe ìyẹ̀wò àtúnjọ ìṣe, ṣe àtúnṣe kéékèèké tàbí kọ ìmọ̀lára jọ nígbà tí mo bá padà sí iṣẹ́. Ọpọlọ mi tún, ọpọlọ mi ti tù, àmi ti ṣetán. Ni ọjọ́ tí iṣẹ́ bá pọ̀ gan, mo lè dín kú sí ìṣẹ́jú thirty sí forty, ṣùgbọ́n èmi ò fẹ́ kó lọ́rẹ́ jù bẹ́ẹ̀ lọ. Mo ti rí pé tí mo bá fọ ìsinmi ọ̀sán tàbí jẹun ní kíákíá jù, ìtara mi máa ń lọ sílẹ̀ ní alẹ́, ìṣẹ̀ṣẹ̀, ìṣẹ̀ṣẹ̀ sì lè pọ̀. Kọ́kọ́ tààrà gbogbo ẹ pọ̀ forty-five to one hour, jíjẹun gidi twenty to twenty-five minutes, ìsinmi ọpọlọ àti rírìn ten to fifteen minutes, ìtọlẹ̀ ṣéṣé ṣáájú padà sí iṣẹ́ five to ten minutes, ètè mi padà sí iṣẹ́ pẹ̀lú ìtúnu àti ìtara. Ní ìparí, òṣìn mi oúnjẹ ọ̀sán kì í ṣe ìgbà ìdákẹ́jẹ́ lásán fún mi, ó jẹ́ ìrìnṣẹ̀ ìmúlò nípa ibi ìpa bí mo ṣe lè lo àkókò yìí. Mo ń dáabo bo ilé à mi, mo sì ń mú ìṣe mi lọ dáadáa títí di ìparí ọjọ́ náà. Ibi tí mo ti máa ń lọ jẹun jẹ́ cafeteria tó wà ní ibi iṣẹ́ tí wọ́n ti máa ń pín oúnjẹ fún àwọn òṣìṣẹ́ tó bá ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Oúnjẹ tí mo sì máa ń jẹ ní ọ̀sán kì í ṣe oúnjẹ tó pọ̀ àbí tó, tó bí bá òun. Àwọn oúnjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ tí eyan lè jẹ tá mú tí èèyàn máa mọ̀ pé ní, ẹ ní ǹkan sínú òun ni mo máa ń jẹ nígbà tí mo bá lọ sí ibi, ibi ilé oúnjẹ tó wà ní ibi iṣẹ́.

Mo wà lórí òpópó ojú ònà ayélujára tí ó pọ̀ tí ọ̀pọ̀ ènìyàn ń lò lónìí. Mo sì ń lò wọ́n fún ìdí tó yàtọ̀ sí, síra. Kì í ṣe gbogbo wọn ni lò, ni lò kan náà. WhatsApp ni mò ń fi ń bá àwọn ọ̀rẹ́, ẹbí àti àwọn alábáṣiṣẹ́ sọ̀rọ̀ lójoojúmọ́. Ó rọrùn, ó yára ó sì dáńdún fún ìbánisọ̀rọ̀ tààrà. Mo tún ń lò ó fún iṣẹ́ pínpín ìwé, ìtàkálẹ̀ ìròyìn àti ìpinnu kéékèèké. Facebook ibi tí mo ti ń, Facebook jẹ́ ibi tí mo ti ń rí ìròyìn, ǹkan àfikún, àwọn ènìyàn àti ìgbà mí dàrá pọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tó jọ mí lórí ìfẹ́ tàbí iṣẹ́. Mi ò fi ṣe, mi ò fi ṣe eré lọ́pọ̀ mọ́. Mò ń lò ó púpọ̀ fún ìmọ̀ àti ìbáṣepọ̀. Instagram jẹ́ fún àwòrán, fídíò, kòkòrò àti ìmọ̀lára. Mo fẹ́ràn bí ó ṣe ń jẹ́ kí ènìyàn ṣàfihàn ara wọn, iṣẹ́ wọn àti ìgbésí ayé wọn ní kí, ní kíkún. Mo ń lò ó láti rí ìmísí, ìmísí kí ìsì láti fi ara mi wé ẹlòmíràn. X tàbí Twitter tẹ́lẹ̀ ni mò ń ní, ni mò ti ń rí ìròyìn kíkà, ìjíròrò àti èrò oríṣiríṣi. Ó ya gan-an torí náà mo máa ń ṣọ́ra kí ń má bà jà, kí ń má bà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àkókò. YouTube ṣe pàtàkì gígan fún mi. Ẹ̀kọ́ ìtàn, ìmọ̀ ìṣe, àtànwò fídíò, ìtùnú. Ó jẹ́ ibi tí mò ti ń kọ́ ẹ̀kọ́ tuntun kì í ṣe eré lásán. LinkedIn jẹ́ ti iṣẹ́ pátápátá. Ni ibi tí mo ti ń bá àwọn amọ̀jà mìíràn pàdé, pàdé kan ìtàn iṣẹ́ àti rí àfihàn ọjọ́ iwájú. Mi ò lò, mi ò lò ó lójoojúmọ́ ṣùgbọ́n ó ṣe pàtàkì. Ni kókó WhatsApp ìbánisọ̀rọ̀ tààrà, Facebook ìròyìn àti ìgbé, Instagram àwọn àwòrán àti ìmísí, X ìròyìn kíkà àti ìjíròrò, YouTube ẹ̀kọ́ àti ìtùnú, LinkedIn iṣẹ́ àti ọjọ́ iwájú. Mo ò ń, mi ò jẹ́ ẹni tí ń lo gbogbo wọn lọ́pọ̀ àkókò lẹ́ẹ̀kan ṣoṣo. Mo ń ṣàkóso àkókò mi kí ojú ònà ayélujára mi ò máa ń jẹ́ ìgbésí ayé gidi mi. Mo yà, mo yan ohun tí mo fẹ́ mo sì fi ohun tí kò ṣe mí, tí kò ṣe mí sílẹ̀. Mo tún ní, mo tún máa ń lo òpó ayélujára bíi Telegram àti Threads. Telegram náà ó dàbí WhatsApp ni ṣùgbọ́n ó yára ju WhatsApp lọ. Mo máa fẹ́ ń bá àwọn òṣìṣẹ́ láti òkè òkè òkun sọ̀rọ̀. Mo sì máa ń lò ó láti fi bá àwọn ọ̀rẹ́ ẹbí ará tó wà lórí Telegram náà sọ̀rọ̀. Mo sì máa ń lo ǹkan tí wọ́n pè ní Telegram bot. Mo máa ń lò ó lórí rẹ̀ láti fi máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí mò bá rẹ́rìn láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí WhatsApp. Lara gbogbo ojú ònà ayélujára mo, tí mo wà kò sí èyí tí mò ń lò láìnídí. Mo kó, mo kẹ́kọ̀ọ́ ara mi pé ó má jẹ́ pé mo kan lọ síbẹ̀ láti, láti pa àkókò wọn.

Mo máa ń fọ ọwọ́ mi lọ́pọ̀ ìgbà lójoojúmọ́, kì í ṣe torí, torí ìbẹ̀rù jù, ṣùgbọ́n torí ìmọ̀lára ìmọ́tótó àti ìlera. Ni ìsọ̀rọ̀ kíńgan, ó lè jẹ́ ìgbà mẹ́fà sí méjọ lójoojúmọ́, díẹ̀ sí, díẹ̀ sí tàbí díẹ̀ kéré sí lórí, dá lórí ohun tí mo bá ń ṣe ní ọjọ́ yẹn. Ni òwúrọ̀ ní kétékété tí mo bá jí, mo máa ń fọ ọwọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀. Íyẹn ti di àṣà fún mi. Kí n tó fi ọwọ́ kan ojú mi, fóònù mi, tàbí oun nkan, oun. Mo fẹ́ kí ọwọ́ mi mọ́, ó ń jẹ́ kí, kí n bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú ìtùnú ọpọlọ pé mo ti ṣètò ara mi dáadáa. Sáájú àti lẹ́yìn tí mo bá jẹun, mo tún máa ń fọ ọwọ́ mi. Èyí kò, kò jẹ́ ǹkan tí mò ń ṣe lọ́fà. Mo mọ̀ pé owó, ọwọ́ ni ọ̀nà tí kọ́kọ́ró fi ń rìn lójú, ló ṣe ara ènìyàn. Torí náà ṣáájú oúnjẹ mo fẹ́ dá ara mi lójú pé mo ṣí, mo ṣí ǹkan tí mò ń fi sùn ara mi pẹ̀lú àwọn àìmọ̀. Lẹ́yìn oúnjẹ ó tún jẹ́ apá kan ìtọ́jú ara ẹni. Tí mo bá lọ balùwẹ̀ kò sí ìji yàn nípa, nípa, ní pe rárá mo gbọdọ̀ fọ ọwọ́ omi, mo gbọdọ̀ fọ ọwọ́ mi. Ìyẹn jẹ́ òfin fún mi. Kì í ṣe pé ẹlòmíràn, ẹlòmíràn ń wò mí, ṣùgbọ́n torí pé mo mọ̀ pé ìlera mi dá lórí ẹ̀. Mo máa ń lọ, mo máa ń lo omi àti sábùlù dáadáa. Kì í ṣe fífi omi kan ṣóṣo lórí ọwọ́. Ni gbogbo ọjọ́ tí mo bá ti, tí mo bá ti fi ọwọ́ kan ọwọ́, fi ọwọ́ kan kọ̀m̀pútà tàbí fóònù púpọ̀, bo, bo láti ìta tàbí bá ènìyàn púpọ̀ sọ̀rọ̀, mo lè fọ ọwọ́ mi lẹ́ẹ̀kan sí i. Mi ò ká sí ìṣòro, mo ká sí ìtọ́jú ara ẹni. Mo tún máa ń lo hand sanitizer nígbà mìíràn, ṣùgbọ́n mi ò jẹ́ kẹ̀lé ẹ ju. Omi àti sábùlù ti jẹ́ ohun tí mò ń fẹ́ràn jù lọ. Ni alẹ́ ṣáájú, tí mo bá lọ sùn, mo tún ń fọ ọwọ́ mi. Ó ń jẹ́ kí n sùn pẹ̀lú ìtùnú pé mo ti yọ ìdọ̀tí ojú kúrò lórí ara mi. Iṣẹ́ kékeré yìí ń fún mi ní ìmọ̀lára ìṣètò àti ìdákẹ́jẹ́ ọpọlọ. Ni kókó, mò ń fọ ọwọ́ mi torí ìbẹ̀rù, mò ń fọ ọwọ́ mi torí ìmọ́tótó ìlera àti ìbáṣepọ̀ pẹ̀lú ara mi. Ó ti da, ó ti, ó ti di àṣà kì í, kì í ṣe wàhálà. Mo gbà pé bí ènìyàn ṣe ń bojútó ara rẹ̀ ní ohun kékeré bẹ́ẹ̀, ó ń dá léè ọjọ́ iwájú rẹ̀ lábẹ́, lábẹ́ abojútó. Fífi ọwọ́ fọ, fọ kò gba àkókò púpọ̀ ṣùgbọ́n ànfàní rẹ̀ pọ̀ gan. Mo tún máa ń lo, mo tún máa ń fọ ọwọ́ mi tí bá ti jẹ ohun tán. Tó bá jẹ́ pé ní ọwọ́ òun ni mo fi jẹ ǹkan tí mo jẹ, màá ma fọ ọwọ́ mi sáájú kí n tó jẹun àti tí bá parí oúnjẹ tí n jẹ, mo máa fọ ọwọ́ mi dáadáa pẹ̀lú omi àti ọṣẹ. Màá sì lo tówẹ́ẹ̀lì tó mọ́ tàbí tíìsù, màá fi nu ọwọ́ mi pẹ̀lú kí omi tó wà lára rẹ̀ lè bà kúró.

Mo fẹ́ràn ìmolẹ́ òwúrọ̀ ju ìmolẹ́ ìrọ̀lẹ́ lọ. Kò dájú torí pé ó bá ìwà àti bí mo ṣe ń ṣiṣẹ́ mu dáadáa. Ni kéékèé tí ìmolẹ́ òwúrọ̀ bá bẹ̀rẹ̀ sí í wọlé, ó máa ń fún mi ní ìmọ̀lára ìbẹ̀rẹ̀ tuntun, kò sí ayẹwo púpọ̀, afẹ́fẹ́ máa ń tutù díẹ̀, ayé sì ń lọ lónà tútù. Ìmolẹ́ òwúrọ̀ kìí lu ọjọ́ ojú kan, ó rọ̀ ọ́ sí ń jẹ́ kí orí ìjìnlẹ̀ ní àkókò yìí ní ọpọlọ máa ń ṣiṣẹ́ dáadáa jùlọ. Ẹ̀rọ máa ń san láìsí ìdènà, ìpinnu sì máa ń rọrùn fún mi láti ṣe. Ìmolẹ́ òwúrọ̀ tún mú kí n ṣe ètò ara ẹni. Mo maa mo Mo máa ń mọ ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ yẹn, mo sì lè pín àkókò mi dáadáa. Nígbà tí mo bá jókòó ṣiṣẹ́ ní òwúrọ̀, kò sí ìmọ̀lára pé ọjọ́ ti sá lọ́wọ́ mi. Ó dàbí ẹni pé mo sì ní àkókò púpọ̀ ní iwájú mi, èyí sì ń dé ìkanjú kú. Ìrọ̀lẹ́ kò burú ṣùgbọ́n fún mi, ó kún fún ìrora. Ọjọ́ ní orílẹ̀ ìmọ̀lẹ̀ máa ń dínkù, ara máa ń rẹ, ọpọlọ sì máa ń bẹ̀rẹ̀ sí ń fi fẹ́ ìsinmi. Bí ó tilẹ̀ jẹ́ pé ìrọ̀lẹ́ dára fún ìsinmi, ìròyìn ara ẹni tàbí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn kan kì í fún mi ní ìsinmi láti dá ero tuntun sílẹ̀ bí òwúrọ̀ ṣe ń ṣe. Ohun mi ni pé ìmolẹ́ òwúrọ̀ ti tún ìhùwàsí mi ṣe. Nígbà tí mo bá mọ̀ pé mo fẹ́ lo òwúrọ̀ dáadáa, mo máa ń sùn ní àkókò tó tọ́, mo sì máa ń jí ní kankan. Ìyẹn ń jẹ́ kí ìgbésí ayé mi ní ìdájọ́ra àti ìbámu. Ìrọ̀lẹ́ sì ń dí àkókò tí mo fẹ́ kọ ara mi jó gbéjọ́ kí í ṣe àkókò ìdánisílẹ̀ ńlá. Ìmolẹ́ òwúrọ̀ ń imí sí ìtọ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ àti ìṣe lọ́pọ̀. Ìmolẹ́ ìrọ̀lẹ́, ìsinmi, ìronú àti ìparí ọjọ́. Ṣùgbọ́n bí mo bá yan ọ̀kan, òwúrọ̀ ni ìyè mi. Ìmolẹ́ òwúrọ̀ jẹ́ kí n rí ayé kedere, kì í ṣe ní ojú nìkan ṣùgbọ́n ní ọpọlọ àti ní ọ̀kan pẹ̀lú. Ìdí nìyẹn tí mo fi ń feran fẹ́ràn rẹ̀ jù. Ó sì jẹ́ nǹkan tí mo fẹ́ran ju dáadáa. Tí mo bá ji lo òwúrọ̀ bí afẹ́fẹ́ ṣe ń fẹ́ àti bí gbogbo nǹkan ṣe ń rí, iná ń mú inú mi dùn, iná ń fún mi ní ìtùnú ó sì máa ń jẹ́ kí ọpọlọ mi jí. Nígbà náà mo fẹ́ràn láti jókòó sí ibi abẹ́ igi. Tí ò bá kí ń ṣe ọjọ́ tí mo máa lọ síbi iṣẹ́ bíi Saturday àti Sunday, màá gbé àga kan lọ sí abẹ́ igi, màá jókòó síbẹ̀ kí afẹ́fẹ́ igi má fẹ́ sí mi lára. Nígbà náà ni mò ń máa rí ìdáàda láti ronú, iná ń jẹ́ kí ọpọlọ mi jí ní sì ń fún mi ní ìtùnú, ìmísí àti ìfaradà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi, ṣùgbọ́n kì í ṣe torí pé mo fẹ́ fi ohùn kan ohùn ha. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó ń mú ìfẹ́ àti ìbáṣepọ̀ pọ̀. Nígbà tí mo bá pín oúnjẹ, ó ń jẹ́ kí ara ẹni àti ọkàn mi palẹ̀, tó sì tún ìtara rere sí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo máa ń pín oúnjẹ pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ tàbí ẹni kẹ́ẹ́ni tí mọ́ lò ìrànlọ́wọ́. Kì í lè rí pé ohun tí mò ń rán ìrànwé mi lọ́wọ́. Mo tún mọ̀ pé oúnjẹ kì í ṣe fún ara ẹni nìkan, ó jẹ́ ìmúlò ìbáṣepọ̀ tó dára. Òun ń kọ́ àṣà rere àti pé ó ń mú ìtẹ́lọ́rùn ọpọlọ wá pọ̀. Nígbà mi, ó tún ń jẹ́ kí kí kọ́ ìlú tuntun jọ, bí ẹni pé ó mọ̀ kí gbogbo ènìyàn ní ìtara, ìmalára rere àti ìfẹ́ pẹ̀lú ara wọn. Ní kókó, pín oúnjẹ, ìtẹ́lọ́rùn àti ìlera ọkàn. Ó ń tún ìtara rere sí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, ó ń kọ́ àṣà rere àti ìbáṣepọ̀. Ó ń ṣe fún ara mi ní ǹkan ṣùgbọ́n fún ìgbésí ayé gbogbo tí ó bá ní gbogbo ọjọ́. Pín oúnjẹ apákan àṣà mi. Lẹ́yìn tí mo bá ti gba oúnjẹ mi, mo máa ń rántí pé ẹni kẹ́ẹ́ni lẹ́ẹ̀ni lè ní ìfẹ́, ìmalára ará ẹni tàbí ìtara fún ìjẹun ki n tó kí n tó jẹun pátápátá. Mo máa ń ṣe ṣàkóso bí mo ṣe máa pín èyí tí mo lè fún ẹni tí ó fẹ́ràn àti èyí tí kò ní ohùn kan ohùn. Mi ò fẹ́ kó jẹ́ pé mo nìkan ló gbọdọ̀ lo gbogbo ohun tí mo ní. Mo fẹ́ kí ìtẹ́lọ́rùn kún gbogbo ẹgbẹ́. Mo máa ń pín oúnjẹ pẹ̀lú ẹbí torí pé ẹbí jẹ́ ìdílé àti pé pín oúnjẹ ń kọ́ ìbáṣepọ̀ pọ̀ ní ilé. Ọ̀rẹ́, nígbà tí a bá ń sọ̀kẹ̀, pín oúnjẹ ń mú ìtara pọ̀ sí, ń jẹ́ kí ìbáṣepọ̀ wá dá àwọn tó nílò ìrànlọ́wọ́. Bí mo bá rí ẹni tí ó ń jìyà tàbí kò ní ohùn ko ohùn, pín oúnjẹ jẹ́ ohun tí ń fi ìfẹ́ hàn. Ìdí tí mo fi fẹ́ràn pín oúnjẹ ni pé ó tú ìtara rere àti ìfẹ́. Nígbà tí mo bá fún ẹlòmíràn, ọpọlọ mi máa ń tún ìmúlára rere kúrò ní inú mi. Mo sì máa ń ní ìtẹ́lọ́rùn tó jilẹ̀. Ó dàbí ẹni pé gbogbo ènìyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni à ń ṣe kéékèèké ayọ̀ sí. Mo tún mọ̀ pé oúnjẹ kì í ṣe fún ìbáṣepọ̀ nìkan, ó jẹ́ ìmúlára ìdájọ́ra àti ìlera ọpọlọ. Nígbà tí mo bá pín ohun kó ṣe ìbáṣepọ̀, ó sì ń jẹ́ kí mo mọ̀ pé ohun tí mò ń ṣe ni ìtàkálẹ̀ rere. Tí mo bá jẹ́ ẹni tí ń fi ohun tí mo ní hàn, ayé mi máa ń dà. Kò sì ń kọ́ ìlera ọpọlọ mi. Ní kókó, pín oúnjẹ jẹ́ àṣà ojoojúmọ́, ó ń fi ìfẹ́ àti ìtara hàn, ó ń kọ́ ìlera ọpọlọ, ó ń kọ́ àṣà rere àti ìbáṣepọ̀. Kò sì fún ara mi ní ǹkan ṣùgbọ́n fún gbogbo ènìyàn tí mo wà lẹ́gbẹ̀ẹ́.

Ètò ìdárayá mi jẹ́ ẹniti àṣètò dáadáa, kò sì ní ìṣòro láti ṣe lójúmọ́. Bí o ṣe bí ẹni pé mo kàn fẹ́, mo kan fẹ láti máa gbé ara mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí apá kan ìlera, ìtara àti ìmúlò ọpọlọ mi. Ni gbogbo ọ̀sẹ̀, mo máa ń pín ìdárayá sí mẹ́ta pàtàkì; cardio, ìrìn, jogging àti cycling. Mo máa ń ṣe lẹ́ẹ̀meji sí mẹ́ta lọ́sẹ̀. Ìdíye tí pé cardio mú ọkàn mi mú lúdùn dáadáa, ó ń ran ẹ̀jẹ̀ ká, ó sì ń tún àra itara kúrò. Ni ọjọ́ tí mo ṣe cardio, mo lè bẹ̀ ọ́ wúrọ̀ pẹ̀lú ìmúlára tuntun tàbí fi ọkàn balẹ̀. Lẹ́yìn iṣẹ́ strength training, push up, squat, sit up àti weight lifting, mò ń ṣe lẹ́ẹ̀meji lọ́sẹ̀. Ó dá lórí iṣẹ́ ojú ń jẹ́ kí isan emi lágbára. Ó tún ìmú léra iṣẹ́ àti pé ó ṣe àfikún sí ìlera ara mi lápapọ̀. Mo tún ń ṣe stretching ṣáájú àti lẹ́yìn strength training kí ara mi má bàjẹ́. Flexibility àti mind body yoga, stretching, breathing exercise, mò ń ṣe lẹ́ẹ̀kan sí méjì lọ́sẹ̀. Èyí ń jẹ ara mi tún, ó ń dákẹ́ ọpọlọ ó ti pé ó ń ràn mí ní ọwọ́ láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ara mi dáadáa. Yoga ni mo fẹ́ràn pẹ̀lú torí pé ó ń kọ́ mi láti ṣàkóso ìfẹ́kúnfẹ́, ìbànújẹ́ àti ìrònú tó kún sílẹ̀. Itọlesese ètò ojúmọ́mọ́ ojoojúmọ́, òwúrọ̀, ìrìn tàbí jogging jẹ́ ṣáájú kí ọjọ́ tó bẹ́rẹ̀. Lẹ́yìn iṣẹ́ stretching, sit up, push up, alẹ́ yoga, alẹ́ yoga, breathing exercise kí ara àti ọpọlọ lè dákẹ́ ṣáájú ìṣún. Àwọn ìlànà pàtàkì tí mò ń fi ṣètò ẹ̀rọ àti ibi ti àti ibi tí mo wà gbogbo da, kò gbóná jù, kò tútù jù àti pé kò dákẹ́. Mo ní àkókò kédere fún gbogbo ìdárayá kì í ṣe pé mo kàn fò láì ṣe àsàrò. Lẹ́yìn gbogbo ọjọ́, mo tún ń ṣe ìtọ́jú ara mi, mò ń tutù stretching àti oúnjẹ tó dára. Mò ń ṣàkóso ìdájọ́ ara mi. Tí mo bá rẹ̀, mò ń dínkù kì í ṣe pé mò ń fi ara mi jẹ. Ní ìparí, ètò ìdárayá mi jẹ́ àsà kí iṣẹ́ àkókò lọ fà. Ó ń fún mi ní ìmísí, ó tún ìtara kúrò, ó sì ń jẹ́ kí ara mi àti ọpọlọ mi ṣiṣẹ́ pọ̀ dáadáa. Ni gbogbo ọ̀sẹ̀, ètò ìdárayá mi ní ìsọ̀kan pẹ̀lú ìlera ọpọlọ àti ìlera ara. Kò jẹ́ pé mo kàn ń ṣe é fún àwọn ara tàbí fífi ara mi hàn. Ó ń ṣe é fún ìlera ọpọlọ, ìtara àti pé ó ń mú kí ọjọ́ mi lọ dáadáa. Ìtọlẹ̀ẹṣe ìdárayá pẹ̀lú ìlànà kédere òwúrọ̀, mo máa ń bẹ̀re ọjọ́ pẹ̀lú cardio light bí ìrìn, jogging dié tàbí bicycle exercise. Ó tún ọpọlọ kúrò nínú oru alẹ́, ó ń jẹ́ kí ẹ̀jẹ̀ máa yíká dáadáa, ó ń ṣe fún mi ní ìtara ìbẹ̀rẹ̀ tuntun fún ọjọ́. Lẹ́yìn iṣẹ́ òwúrọ̀ ọ̀sán, mò ń ṣe strength training ṣíṣe push up, sit up, squat àti dumbbell exercise. Stretching training máa ń fún mi ní ìdárayá, ń kọ́ ìṣàn mi, ń mú stamina pọ̀ àti pé ó ń jẹ́ kí ara mi lágbára fún ọjọ́. Mo máa ń ṣe cool down stretching lẹ́yìn stretching exercise kó má bàjẹ́ ìṣàn mi kó sì tún àtúnṣe ìgbẹ́ ara.